Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Gẹ́gẹ́ bí oníṣòwò ilẹ̀ ení àti ilé títà realtor, ọ̀rọ̀ ẹnu mi ni ọjà mi nítorí pé ìbára ẹni sọ̀rọ̀ tó dára ní ọ̀nà àbájáde fún ìfọ̀kànbalẹ̀ oníbàárà. Tí ẹ bá bi mí nípa bí mo ṣe ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, wọn ó sọ fún yín pé mo máa ń lo òtítọ́, sùúrù àti ìmọ̀ ẹ̀rọ láti jẹ́ kí oníbàárà koo kan ní ìmọ̀lára pé ohun tí wọ́n fẹ́ ni ohun tí mo fẹ́ náà. Láti sọ tóotọ́, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń gbọ́rọ̀ ju bí mo ṣe ń sọ̀rọ̀ lọ. Mo máa ń gbọ́rọ̀ ju bí mo ṣe ń sọ̀rọ̀ lọ. Ìgbà míràn wà tí oníbàárà bá fẹ́ ra ilẹ̀, ohun tí wọ́n ń sọ yàtọ̀ sí ohun tí wọ́n nílò nínú ọkàn wọn. Mo máa ń fetí sí acute pain point wọn. Iyẹn ni àwọn nǹkan tó ń bá wọn lọ́kàn, tó ń bá wọn lọ́kàn jẹ nípa ríra ilẹ̀ ní Nàìjíríà. Páà pàá jùlọ fún àwọn tí wọ́n wà ní ilẹ̀ òkèrè diaspora client. Mi o kì kàn polongo ẹwà ra o, mo máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé mo mọ ìṣòro wọn, mo sì ní ọ̀nà àbájáde fún wọn. Ikejì ni pé mo máa ń lo educational marketing. Mi kìí, mi kì í fẹ́ jẹ́ oníṣòwò tó kàn fẹ́ gba owó lọ́wọ́ ènìyàn lásán. Mo máa ń lo àkókò mi láti kọ́ wọn nípa àwọn àkọlé ilé bí C of O, gazette tàbí excision. Tí oníbàárà bá mọ̀ pé mo ní ìmọ̀ nípa ohun tí mò ń tà tí mo sì fẹ́, tí mi ò sì fẹ́ tán wọn jẹ, ìfọ̀kànbalẹ̀ trust máa n wa, wọ̀ láàárín wa. Èmi gbà pé oníbàárà tó bá ní ìmọ̀ ni oníbàárà tó máa san owó pẹ̀lú ayọ̀. Nípa ti ìmọ̀ ẹ̀rọ technology, mo máa ń lo àwọn ohun èlò ìgbàlódé láti bá wọn sọ̀rọ̀, níwọ̀n bí mo ti nífẹ̀ẹ́ sí Google AI stack àti àwọn ohun èlò ayélujára mìràn. Mo máa ń rí i pé ìdáhùn mi yára. Mo máa ń lo fídíò láti fi àwọn ilé náà hàn fún wọn virtual tours. Nítorí rírí ni gbígbà. Mo tún máa ń rí pé mo tẹ̀lé wọn lẹ́sẹẹsẹ follow up láìjẹ́ pé mo di ẹrù sí wọn lọ́run. Àmọ́ o, òtito ni ìpìlẹ̀ mi. Tí ilẹ̀ kan bá ní ìṣòro tàbí tí kò bá dára fún ohun tí oníbàárà fẹ́ lò ó fún, ó so fún wọn ní taa rata. Mi kì í tijú láti sọ pé "Ẹ má ra èyí o, ẹ jẹ́ ká wò èyí tó dára ju èyí lọ." Iyẹn máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe owó nìkan ni mò ń lé, ṣùgbọ́n àlàáfía wọn náà jẹ́ nǹkan pàtàkì fún mi. Ẹ ṣeun o.

Ṣé o fẹ́ràn láti máa pín oúnjẹ rẹ̀? Òrò bí a ṣe ń pín oúnjẹ pẹ̀lú ọmọ ìyá tàbí ọ̀rẹ́ jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó fi hàn pé èèyàn ní ìfẹ́ àti ọ̀kan gidi fún ọmọnìyàn. Tí ẹ bá bi mí pé ṣe mo níìfẹ̀ síi láti pín oúnjẹ mi, n óò sọ fún yín pé bẹ́ẹ̀ ni. Nítorí pé oúnjẹ tí a bá ń jẹ nìkan kì í kún inú, ṣùgbọ́n èyí tí a bá pín ni ayọ̀ ń wà. Láti sọ tòótọ́, èmi jẹ́ èèyàn kan tó gbà pé à jẹ kù lẹ́ní jẹ, a kì í jẹ à jẹ pọ̀. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, a ti kọ́ wa láti ṣe, láti ké sí èèyàn pé ẹ wá jẹun. Nígbà tí a bá ń jẹ oúnjẹ rere, mi kì í ṣe onímọ̀tara ẹni nìkan, selfishness. Tí mo bá ń jẹun, tí ẹni kan bá dé, inú mi máa ń dùn láti bu fún, paa pàjùlọ tí mo bá mọ̀ pé ẹni náà nílò rẹ̀. Ó máa ń jẹ́ kí àjọṣe wa dánmọ́rán, ó sì máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà láàárín wa. Ikeji ni pé mo gbà pé oúnjẹ pínpín mú kí ìbùkún pọ̀ sí i. Nígbà mìíràn nǹkan tí mo ní, tí mo ní lè, lè, tí mo ní lè jẹ díẹ̀, ṣùgbọ́n, ǹkan tí mo ní lè jẹ díẹ̀ ṣùgbọ́n tí mo bá pinu, pín pẹ̀lú ẹlòmíràn, ó máa ń tó wa, ó máa ń tó wa jẹ pẹ̀lú ìyanu. Iyẹn ni a fi ń mọ̀ pé ọwọ́ tí ń fún ni kì í tẹ́. Gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ kárakára, mo mọ̀ pé ìpèníjà ọrọ̀ ajé wà, ṣùgbọ́n ìyẹn kò yẹ kí ó dí wa lọ́wọ́ láti jẹ́ aláàánú sí àwọn tó yí wa ká. Àmọ́ óóó, ní àwọn òfin kan tí mo máa, ó ní àwọn òfin kan tí mo máa ń tẹ̀lé nínú oúnjẹ pínpín. Mi kì í fẹ́ láti máa jẹun nínú àwo kan náà pẹ̀lú èèyàn nítorí àlàáfíà ara, hygiene. Mo fẹ́ kí n bú fún ẹ nínú àwo ọ̀tọ̀, kí èmi náà jẹ nínú ti tèmi. Iyẹn jẹ́, iyẹn jẹ́ kí n lè mọ iye tí mo jẹ sí, kí n sì rí pé gbogbo wa jẹun ní mímọ́ tó tó. Bákan náà, mi kì í fẹ́ kí ẹni, kí ẹni tó máa ń jẹ mímọ́lẹ̀, iyẹn ẹni tó jẹ́ pé dípò kó gba ìwọ̀nba, a fẹ́ láti gba gbogbo oúnjẹ mi tán. Nípa ti iṣẹ́ professionalism, ìgbà mìíràn wà tí mo máa ń lo oúnjẹ gẹ́gẹ́ bí ọ̀nà láti bá oníbàárà sọ̀rọ̀. Tí a bá ń jẹun pọ̀, ọ̀rọ̀ máa ń yára ye wa ju kákàn jókòó sínú ọ́fíìsì lásán. Iyẹn ń jẹ́ kí ọ̀kan oníbàárà bà lé pé ọmọlúàbí ni mo jẹ́. Kì í sì, kì í ṣe oníṣòwò tó kàn fẹ́ gbówó nìkan. Láti parí ọ̀rọ̀ mi, mo nífẹ̀ẹ́ sí oúnjẹ pínpín nítorí ó ń mú kí ayé rẹwà sí i. Bí mo ṣe ń pín oúnjẹ mi, bẹ́ẹ̀ ni mò ń pín ayọ̀ àti ìrètí fún àwọn ẹlòmíràn. Èmi gbà pé ohun tí a bá fún ni ni a ó tún rí gbà lọ́jọ́ iwájú. Nítorí náà ilé mi àti tábìlì mi máa ń ṣílẹ̀ fún àwọn tó bá tọ̀ mí wá pẹ̀lú ọkàn rere. Ẹ ṣeun o.

Ṣé o máa ń fi tùràrí, ọ̀rọ̀ nípa ǹkan títú-títú lábẹ́ tùràrí, incense tàbí ohun kan kan tó mú kí inú yàrá dágún jẹ́ ọ̀kan lára àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gan ni Nítorí pé ibùgbé tó bá mọ́ tó sì ń sún dáadáa, a máa gbé ẹni gíga dìde. Hmmm yes. Tí a bá bímí nípa ṣé mo mọ̀ máa ń lo tùràrí, n ó sọ fún yín pé bẹ́ẹ̀ ni, mo nífẹ̀ẹ́ sí i gan nítorí pé ó ń fún ọkàn, ó ń fi ọkàn mi ní ìfọ̀kànbalẹ̀ láti sọ tòótọ́. Mì kan ń ra tùràrí èyí kí èyí tí mo bá rí lọ́jà, ó máa ń yan àwọn tó jẹ́ natural, natural incenses tí kò ní èròjà kẹ́míkà tó máa ń mú inú ẹni tàbí kó fa òtútù kata. Ìgbà tí mo bá ti parí iṣẹ́ ọjọ́ náà tí mo sì fẹ́ ní láti sinmi nínú yàrá mi, ó máa ń, ó máa ń tiná, mo máa ń tiná bọ̀ tùràrí tó ń gbé òórùn lavender tàbí sandalwood jáde. Òórùn yìí, òórùn yìí máa ń jẹ́ kí ń, kí gbogbo ààrẹ iṣẹ́ mi pọ̀rùpọ̀ pátápátá, yeah. Ó sì máa ń jẹ́ kí, kí n lè ronú jinlẹ̀ láti lórí àwọn iṣẹ́ mi fún ọjọ́ kejì. Ikeji ni pé mo gbà pé tùràrí ń mú iná ìsinmi, inspiration, yes, inspiration wá. Gẹ́gẹ́ bí ẹni tó máa ń kọ̀wé tó sì ń sá tó ṣe fídíò tàbí tó ń ronú bí a ṣe ń se ọjà fún àwọn oníbàárà marketing strategies, mo nílò agbègbè kan tó tura. Tí tùràrí bá ti ń rọ̀ mọ́ ni lẹ́nu nínú yàrá, ó máa ń jẹ́ kí n mọ̀lára pé mo wà nínú ayé aye ọ̀tún, èyí sì ń jẹ́ kí iṣẹ́ mi jáde ní mímọ́ tó tó. Ó máa ń mú kí n nífẹ̀ẹ́ sí yàrá mi síi, ó sì ń gbé ògo yàrá náà yọ dáadáa. Àmọ́ ó, àmọ́ ó, àmọ́ ó, mo tún máa ń lo ọgbọ́n orí nínú lílò rẹ̀ mi kí fẹ́ tùràrí tó máa ń rọ̀ mọ́ ni èéfín púpọ̀. Smoking incenses very, very bad. Iyẹn kì í ṣe ohun tó dára fún ẹ̀mí nínú ẹrù tèmi. Dípo ìyẹn o, mo máa ń lo essential oils tàbí electric diffusers lẹ́ẹ̀kan nínú ọdún, èyí tó máa ń jẹ́ kí òórùn náà tàn káàkiri láìsí pé èéfín han èèyàn lójú. Èmi gbà pé àlàáfíà ara healthcare ni ohun tó jẹ́ àkọ́-kọ́kọ́ nínú ǹkan tí a bá fi ń sọ̀rọ̀ ẹ̀wà. Well, nípa ti àṣà traditional spirituality, mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn máa ń lo tùràrí fún àdúrà tàbí láti lè bo lé àwọn ẹ̀mí búburú kú, jìnnà. Lójú tèmi mi ò kí ń lò fún ìdán kankan ṣùgbọ́n mo gbà pé òórùn rere ń mú kí èèyàn ní mọ̀lára pé ohun rere ń bọ̀ lọ́nà. Tí ilẹ̀ bá ti ń ṣú dáadáa, ó máa ń jẹ́ kí àlejò tó bá wọlé ní mọ̀lára pé onílé náà jẹ́ ọmọ luàbí tí ó mọ̀ nípa ìmúra ilé. Látìparí ọ̀rọ̀ tèmi sá, ehm tùràrí jẹ́ apá kan ìgbésí ayé mi tí mi ò lè sọnù. Ó ń jẹ́ kí ní alẹ́ tó, tó rọ̀ ó dè ń jẹ́ kí iṣẹ́ mi ní tẹrípọ̀, tempo. Ó sì ń jẹ́ kí a máa rí ààyè ní ọ̀nà tó dùn mọ́ ni exactly. Tí ẹ bá wọ yàrá mi, ẹ má ṣe yálẹ́nu tí ẹ bá bá òórùn dídùn kan tó máa ń mú kí ẹ fẹ́ jókòó síbè titilai. Well, ẹ ṣeun.